WiFi mi yára, ó yára tó. Òun ni mo sì fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mo ń ṣe lórí ẹ̀rọ alágbèéká mi. Òun ni mo fi ń wo àwọn ìkànnì lórísìíríṣìí, nítorí pé ó yára láti lè máa gbé orísìíríṣìí nǹkan tí mo bá tẹ̀ sí yín. Ìbá jẹ́ pé mo fẹ́ bèrè ọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ni, tàbí mo fẹ́ fi tẹ àtẹ̀jíṣẹ́, tàbí mo fẹ́ fi tẹ àwòrán tàbí fídíò sí ènìyàn. Ó sì jẹ́ pé mo fẹ́ fi gbá géèmù orí ẹ̀rọ alágbèéká mi ni, àbí mo fẹ́ lòó láti fi gbá géèmù orí kọ̀m̀pútà. Ó máa ń yára gan ni, òun ni mo sì máa ń lò jù ní gbògbò ọjọ́. Pápajúlọ̀, àwọn mìíràn sì máa ń wá láti wá darapọ̀ mọ́ ètò WiFi mi kí àwọn náà lè gbádùn ẹ̀. Kí wọ́n sì lè máa lo, wọ́n sì lè máa lo WiFi tó yára láti lè máa ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe.